Sé o fẹ́ràn wí wo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ lọ́pọ̀lọpọ̀. Mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn nature. Mo fẹ́ràn láti lọ wo òṣùpá, ìràwọ̀, omi. Ṣùgbọ́n ìràwọ̀ ni mo fẹ́ràn láti máa wo jù. Nítorí mo jẹ́ ènìyàn kan tí ó fẹ́ràn alẹ́. Ni ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá ń wo ìràwọ̀, ó máa mọ̀ kí ọpọlọ ya gágá. Ó sì máa ń fún eeyàn ní ìrétí pé ohun tó n bọ̀ sì máa ń dára. Mo fẹ́ràn ìràwọ̀ púpọ̀ láti lọ máa wo.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Láti ìgbà kékeré mi, tàbí kí n sọ pé láti ìgbà èwe tàbí ìgbà tí mo kéré ni mo ti fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Ìtàn tí mo sì fẹ́ràn jù jẹ ìtàn Ìjàpá àti Ọ̀kẹ́rẹ́. Ó jẹ́ ìtàn tí ó pani lẹ́rìn púpọ̀. Bí ọ̀rọ̀ náà ṣe lọ pé "Asínbo mi ni mú jẹ ọ ti gẹngẹ, ìjà mo wá là ti gẹngẹ". Mo fẹ́ràn ìtàn náà púpọ̀. Àwọn àlọ́ yìí dára fún ọpọlọ, ó máa ń pani lẹ́rìn, ó sì máa ń mú kí ni ẹni dùn.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá sùn? N kò lè sọ boya mọ́ máa ń fi ìbora abí n kò kín fi ìbora. Ó dá lórí irú àsìkò tí a bá wà. Tí ó bá jẹ́ àsìkò oru tí oru ń mú nínú ilé, tí kò sì sí ẹ̀rọ amúlé tutù tàbí ẹ̀rọ tó ń fe afẹ́fẹ́, n kò ní lo aṣọ ìbora láti sùn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ àsìkò òtútù tí òtútù máa ń mú, mo máa lo aṣọ ìbora. Tàbí nígbà tí ẹ̀fọn bá wà, mo máa lo aṣọ ìbora láti fi sùn. N kò fẹ́ràn oru rárá. Ṣóò ní ọ̀pọ̀ ìgbà mo lè sọ pé n kò fẹ́ràn aṣọ ìbora. Àyàfi tí òtútù bá wà.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí a kọ́ tó sì gba àṣà, tí ó mọ àṣà púpọ̀? Mo fẹ́ràn láti máa wọ̀ àwọn aṣọ ìbílẹ̀ bíi ẹṣìkí, bíi aṣọ-òkè, ankara, àwọn onírúurú aṣọ ni mo fẹ́ràn. Ṣùgbọ́n nínú gbogbo aṣọ yìí, agbádá ni mo fẹ́ràn láti máa wọ̀ jù pẹ̀lú fìlà tí ó bá gba mí, pẹ̀lú bàtà tí ó bá gba mí. Ó dára púpọ̀, wọ́n máa ń fúnni ní àpọ́nlé, ó máa ń sá fi we pé ọmọ ilé ọlọ́lá ni ènìyàn tí wá nígbà tí èeyan bá kó sínú agbádá tí ó gbẹ.

Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Ìrọ̀rí mẹ́ta ni mo máa ń lò nígbà tí mo bá fẹ́ sùn. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa sùn comfortably. Mi kò fẹ́ ìdíwọ́ nígbà tí mo bá ń sùn. So nípa èyí, mo máa ń lo ìrọ̀rí tó pọ̀. Máa fi méjì sí orí mi, ẹyọ̀kan sí ikùn mi, kí n má bà fi ikùn gbálẹ̀ tàbí kí ikùn má bà máa ro mí. Mo fẹ́ràn láti máa lo ìrọ̀rí púpọ̀. N kò fẹ́ràn láti máa sùn kí nǹkan máa dà mi láàmú.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

Kíni àwọn ohun tí o fẹ́ràn lórí písà? Onírúurú, mo jẹ́ ènìyàn ká tí kò fẹ́ràn písà. N kò fẹ́ràn láti máa jẹ písà. Kàkà kí ẹ fún mi ní písà, ẹ bá mi wá àmàlà láti búka. N kò fẹ́ràn písà rárá bí ó tilẹ̀ jẹ́ pé oúnjẹ ìlú òkè òkun ni. Mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tiwa-n-tiwa ní ibí bií Mo fẹ́ràn àmàlà pẹ̀lú gbẹ̀gìrì tàbí ọbẹ̀ ẹ̀gúsí. Ó dára púpọ̀. N kò fẹ́ràn láti máa jẹ písà, ó máa rìn mí lára. Ni ìgbà tí mo jẹ́ káyìn mo ń bì ni.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti akọ̀ tọ̀ sí gbẹ̀kọ̀? Mo fẹ́ràn àmàlà àti ọbẹ̀ gbẹ̀gìrì púpọ̀. Mo fẹ́ràn láti máa jẹ ọbẹ̀ àmàlà pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àti ẹja pánlà. Ó dára púpọ̀, ó máa ń dùn, ó sì máa ń dára fún ìlera ara wa. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀, ó dára gan-an ni.